Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀báyé. Nígbà tí mo wà kékeré, ìyá mi àti bàbá mi àti ẹ̀gbọ́n mi àti ẹbí mi àti ará mi àti àwọn ọ̀rẹ́ mi wọ́n máa ń lọ sí ilé ìṣẹ̀báyé àmọ́ nígbà míì mi kì í tẹ̀lé wọn. Àmọ́ nígbà tó yá mo wa bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn nítorí pé èmi náà nílò láti mọ ìtumọ̀ nǹkan tó ń ṣe níbẹ̀ àti bí a ṣe bá dá ilá ayé àti gbogbo ohun tó ń bẹ nínú rẹ̀ gẹ́gẹ́ bí ẹbí mi àti ará mi.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń ṣe ètò kan bẹ́ẹ̀ni dáadáa. Bóyá bí wípé a fẹ́ ṣe assignment ní class, tí n bá jẹ́ rí mo máa dárí ẹ dáadáa àbí as ẹ̀gbọ́n sí àwọn àbúrò mi, bóyá bí a ní.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ ni, mo mọ̀ torí wípé orúkọ mi ni bíoluwati Bólúwátifẹ́. Ìtumò ẹ̀ dẹ ní fẹ́, bó ṣe máa ń ṣe bó ṣe máa ń ṣe. So ìtumò orúkọ mi nìyẹn.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fi iṣẹ́ mi sí níbi tí mò ń gbé àti ibi tí mo ti ń ṣiṣẹ́. Wọ́n jìnnà. Nítorí náà, ìgbà mí ówọ́ síbi tó ibi iṣẹ́. Nítorí náà, ọ̀gá mi ó máa ń sọ̀rọ̀. Nígbà mí mo ti bá sọ̀rọ̀ pé, "lọ sí ìlú ibo mìíràn" àmọ́ mo máa dùn, inú mi máa dùn, ara mi dẹ́ẹ̀ si máa yá gágá. Maa mi bá lè mú iṣẹ́ mi lọ sí ìlú ibomi láìní wàhálà, láìsí ìjà, láìsí ìdààmú. Mo níìfẹ̀ láti mú iṣẹ́ mi lọ sí ìlú mi.

Báwo ni o ṣe máa n rí lílo àkókò nígbà tí À, mo máa rí lílo àkókò mi lò torí pé ìlà yẹn try láti wà níwájú. Mo dẹ̀ máa n try láti wà láti torí pé ìlà yẹn.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ, torí wípé àwọn ọmọ mi tí kò tó mi tí a jọ ń ṣiṣẹ́, mo pé wọ́n ní ọ̀gá àtàwọn mi tí mo jù lọ. Ìgbà mìíràn níbi iṣẹ́ mi, ọmọ nù mi ó máa ń rán mi bó ṣe wù wọ́n.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ po coffee lọ sí ibi iṣẹ́ ní àárọ̀ torí mi ò lè dáná. So mo máa ń fun mi ní okun láti tètè ṣiṣẹ́ àárọ̀. Ìgbà mìíràn mo dẹ̀ máa ń mu u ti bá ri. Coffee dá dára dára lára.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ka ìwé. Láti mo bá ní exam àbí tí mo bá kò wá nílé tí mi ò ní ǹkankan tí ó ń gbé ìwé mi, mo máa ń ka. Nítorí ọmọ akẹ́kọ̀ọ́ ni mí. Mo lọ sí ilé onírò, mo níran lọ́wọ́ láti ka ìwé.

Nígbà wo ni o kẹ́yìn padà àwọn ọ̀rẹ́ rẹ? Nígbà tí mo bẹ́ẹ̀ mí, ó ti ṣe díẹ̀ nítorí pé àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn èèyàn tí wọn ò ki fi bẹ́ẹ̀ rìn erin síta dé. Nítorí náà, nígbà tí a ti pàdé, ó ti ṣe díẹ̀ mi kò lè rántí. Nítorí náà, ó dà mí nítorí pé ọ̀rẹ́ jẹ́ àwọn èèyàn tó máa n múni yọdùn àti pé tó máa n gbẹ́yàn ní àmọ̀ràn àti pé tó máa n rán yàn lọ́wọ́ láti di èèyàn lawujo.

Ṣé o máa ń ná ara rẹ? Nígbà tí mo bá ní má ṣe máa ná ara mi. Nígbà tí m bá jáde àbí mo lọ sí ibi iṣẹ́, àbí tí mo tẹ̀lé yẹn já yẹ, àbí tí mo lọ sí ọ̀dọ̀ rẹ, nígbà náà ni mo lè ná ara mi nípa rínrìn àbí sí ohun tó bá wúwo nígbà mí láti fi ṣe ìnára nígbà mí. Nítorí náà, kò níye ọjọ́, kò níye àgbà. Nígbà kúgbà ló wù mí tí mo lè nára mi.

Ṣé mo mọn àwọn araádúgbò mi? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn arádúgbò mi dára dára, nítorí pé àwọn arádúgbò mi ni ìgbà tí wá kò kí n sọ̀rọ̀ àti wípé àwọn ọlọ́mìí wọn ń ṣẹ̀kọ̀ dé, ẹ̀gbọ́n mi, bàbá mi, wọn kò tíì bá wọn sọ̀rọ̀. Nítorí náà àwọn arádúgbò mi, nítorí pé àwọn ọlọ́mìí wà nínú wọn, wọn ò ṣe bá ṣeré, wọn ò ṣe bá ṣàwàdà, wọn fojú sílẹ̀ láti bá wọn ṣàwàdà tó bí tó máa mọ̀ wọ́n bí ọ je àti bí ọ ṣe ń mu àti bí ọ ṣe ń jáde. Àwọn arádúgbò mi wọ́n jẹ́ èèyàn tí wọ́n ní àpọ́nle fún ara wọn, wọn ò kí ń jà, wọn ò kí ń, wọn ò dẹ̀ kí bá nǹkan jọba jẹ́. Nítorí náà àwọn arádúgbò mi ó jẹ́ àdúgbò tí mo nífẹ̀ẹ́ àti wípé àdúgbò náà ó wù mí láti kọ́lé síbẹ̀ tí bá rí ìrànlọ́wọ́ láti ọdọ̀

Báwo ni o ṣe máa ń ṣe ìpín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ nígbà tí bá jáde tába lọ ṣiṣẹ́ owó, nígbà tí iṣẹ́ náà tó bá pọ̀ àbí tó bá jìnnà àbí léwu, àbí tí iṣẹ́ náà tí kò pọ̀ tí kò, tí kò gba wákàtí kan, owó pin ní orí kò jorí nítorí pé àwọn ọ̀rẹ́ mi, mi ò ní fẹ́ láti máa bi láti máa jí owó wọn nítorí pé Ọlọ́run obá mi ko fe.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ara ayé ìkọ̀kọ̀? Nígbà tí mo bá ń dáàbò bo ara mi, nítorí náà tí bá lọ sí Íńtánẹ́ẹ̀tì, èèyàn kì í mọ̀. Tí bá fẹ́ jẹ́ kí àwọn ènìyàn kọ́ mọ̀, mo máa tan antívárọ̀sì mi sílẹ̀ kí àwọn èèyàn kọ wọ inú fáìlì mi àti àwọn nǹkan tí mo tọ́jú sọ́ jinà bá ń bẹ́bẹ́ àti ewu.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Bí mo ṣe máa ń tọ́jú ara mi ni pé nígbà tó bá jẹ́ ká kù láti tọ́jú ara mi, mo máa lọ sí hospital láti lọ ṣe àwọ, mo dẹ̀ máa ń jẹun ní àsìkò tí ó jẹ́ kí n jẹun, mo dẹ̀ máa ń tọ̀ ní àsìkò tí ó jẹ́ kí n tọ̀. Mi máa ń ṣe ìnara lẹ́kọ̀ọ̀kan ládùúgbò mi àti pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti gbàgbé lọ sí ibi tó bá jìnnà. Nítorí nípa ìdí eyìí kèlè.